Omi jẹ́ ohun mímu tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ jù. Mo fẹ́ràn láti máa mu omi jù kí máa mu ohun mìíràn lọ. Omi jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní àgọ́ ara, ó ṣe pàtàkì fún ìlera, kìí ṣe ara ní jàmbá. Bẹ́ẹ̀ ni, ó tún jẹ́ ohun kan pàtàkì tí ara nílò tí ó máa ń jẹ́ kí ara koji pépé kó sì máa wà ní ìlera nígbà gbogbo àti lóòrèkóòrè. Omi yàtọ̀ sí àwọn ohun mímu bí ẹlẹ́rìndòdò tàbí ọtí líle. Ẹlẹ́rìndòdò eléyìí tí ohun dídùn rẹ̀ bá pọ̀ jù ó lè fa àìsàn. Ọtí líle náà sì lè fa àwọn àìsàn bí àìsàn kíndìnrín ṣùgbọ́n omi kò ní mímu púpọ̀ jù tàbí tí ó bá tún máa kéré jù bí ó ti yẹ lọ ni. Ídií niyìí tí mo ṣe fẹ́ràn omi gẹ́gẹ́ bí ohun mímu nígbà gbogbo.

Òwe tí mo máa ń pa àti àwọn nǹkan tí òwe yì túmọ̀ ṣi nítòótó. Fún àpẹẹrẹ, mo fẹ́ràn láti máa pa òwe wípé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ, t'àgbàlagbà kò sí wọ keregbé. Ìtumọ̀ òwe yìí ni wípé ẹnìkan kò le dá ohun gbogbo ṣe. Bí ọmọdé ti ní ìwúlò tirẹ̀, bẹ́ẹ̀ ni àgbàlagbà ti ní ìwúlò tirẹ̀. Òwe yìí oun tọ́ka fún wa wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun kóhun tí ó wù tí a fẹ́ ṣe kí a má rò wípé àwa nìkan ló lè dá ṣe. Nítòótó a ní ipa tiwa láti kó. Bá i gẹ́gẹ́ sì ni ẹlòmíràn ló tún ní ipa tí ó lè bá wa kó tí yóò jẹ́ kí ohun yìí kó yọrí botitọ́ àti ní àkókò. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń pa òwe náà. Òwe mìíràn tí mo tún fẹ́ràn láti máa pa ni wípé ẹni tí ó so àgbàdo mọ́ di, ó di aláwàdà adìẹ. Ìtumọ̀ òwe yìí ni wípé ó yẹ kí ènìyàn máa pọ́n ara rẹ̀ lé botitọ́ àti boti yẹ. Bí ènìyàn bá wà tí kò pọ́n ara rẹ̀ lé, àwọn tó yíká wọn kò ní pọ́n lé. Bí pé kí ọmọdé kó máa rí fín tàbí àwọn tí kò yẹ kó rí fín kí wọ́n máa rí fín. Ìdí nìyí tí mo ṣe máa ń pa òwe náà láti fi ṣe kìlọ̀kìlọ̀ wípé kí ènìyàn kó má ṣe àpọ́nlé ara rẹ botitọ́ àti boti yẹ. Nítorí kí àwọn tí ó bá yí káàkiri kí wọ́n, àwọn náà kí wọ́n lè máa ṣe àpọ́nlé rẹ̀ botitọ́.